Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi, pẹ̀lú cousins mi, pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, pẹ̀lú àwọn colleagues mi níbi iṣẹ́. A máa ń ṣe, a máa ń ṣe ìpè fídíò dáadáa. A máa ń ṣe, a máa ń sọ̀rọ̀ nípa nǹkan tó ti ṣẹlẹ̀ láti ọjọ́ yìí, a máa sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ láàárọ̀, lọ́sàn-án, lálẹ́. A máa ń ṣe ìpè fídíò gan-an. A lè máa sọ̀rọ̀ nípa ìṣènà, a máa ń sọ̀rọ̀ nípa ìwé kíkà, a máa ń sọ̀rọ̀ nípa, um, ìṣe ọwọ́. A máa ń sọ̀rọ̀ nípa gbogbo ǹkan. A máa ń sọ̀rọ̀ nípa, um, orin ta-tá a ń gbọ́. A máa ń sọ̀rọ̀ nípa, um, itù mọ̀. Nǹkan báyiì, nǹkan báyiì, nǹkan báyiì, nǹkan báyiì. A máa ń sọ̀rọ̀, sọ̀rọ̀, sọ̀rọ̀, sọ̀rọ̀ lórí fídíò. Ìgbà mí, boyfriend mi máa ń pa àpè mi, màá sọ̀rọ̀. A lè máa ṣe gbogbo ǹkan tó à ń ṣe. A máa sọ̀rọ̀, a máa rẹ́rìn-ín, màá ma rẹ́rìn-ín bá i. Ó máa ń sọ pé, "Mo ti rẹwà mọ́ ẹ." Mi òun máa ń sọ pé, "Ọ̀h, o ṣe gidi gan. Ọkọ mi." Bíi bẹ́ẹ̀ ni mo ṣe máa ń sọ nìyẹn. Ẹ̀gbọ́n mi máa ń sọ pé, "Nìkíni, nìkíni, nìkíni, kí ló ń ṣe le? Kí ló ń ṣe le?" Mo máa ń sọ pé, "Hmm, ẹ ṣe gan-an ni, ẹ ṣe gan-an ni, ẹ ṣe gan-an ni." So mo máa ń ṣe ìpè fídíò dáadáa, dáadáa, dáadáa. Mo lè máa ń bá daddy mi sọ̀rọ̀ náà. Mo máa ń bá, um, ọ̀rẹ́ mi sọ̀rọ̀, mo máa ń bá àwọn ẹ̀gbọ́n mi sọ̀rọ̀, mo máa ń bá àwọn ọmọ wokáà mi sọ̀rọ̀. Daddy mi máa ń pe mi, máa ń sọ pé, "Báwo lo ṣe ń ṣe? Báwo lo ṣe fẹ́-fẹ́-fẹ́ ń darà? Báwo lo ṣe ń-- ṣé o wà dáadáa? Ṣé o wà dáadáa?" Màá ṣé. Ìgbà mí, màá pe dókítà mi náà tí mo ń jẹ́ ara mi ò bá yá. Màá pe òun lórí fídíò call, lórí ìpè fídíò. Ó máa ń sọ̀rọ̀, ó máa sọ ǹkan tí màá lò, òògùn tí màá rà, gbogbo ẹ̀wọ̀n rẹ̀ ó máa ń sọ fún mi. Bí ó bá ṣe máa ń ṣe nìyẹn. Àní, ìgbà mí, màá pe àwọn táa máa ń gbàdúrà papọ̀. A máa ṣe, a máa ṣe àdúrà, a máa gbàdúrà, gbà-- a máa gbàdúrà láti fún, two hours. A máa bàjẹ́, e máa bínú, mo n wukọ́. M-màá gbàdúrà, mo ti ń lo òògùn fún ikọ́ mi náà. A máa gbàdúrà ṣá. So mo máa ń ṣe ìpè fídíò. Mo de like ìpè fídíò gan-an ni. Like, mo like ìpè fídíò bi. Mo like ẹ́ gan-an ni. Mo máa ń ṣe ìpè fídíò dáadáa, dáadáa, dáadáa. Ẹ̀gbọ́n mi ṣẹ̀ṣẹ̀ bá mi sọ̀rọ̀ bai bai sef lórí fídíò call. Ẹ̀gbọ́n mi tó wà ní UK, ó bẹ́ẹ̀re ṣi n sọ̀rọ̀ pẹ̀lú mi. Mo lè, a lè bá sọ, mo lè kí wọn pé, "Àbáwo ni ọkọ wọn wọ́n? Báwo ni ọmọ wọn?" ṣé wọ́n wà dáadáa? Wọ́n sọ pé àwọn wọ́n wà dáadáa. Mo lè sọ pé, "Àh, Olúwa, ó ṣe é." Mo lè kí i, tó wà dáadáa. So a máa ń sọ̀rọ̀ ni ìpè fídíò. A máa ń sọ ìpè fídíò dáadáa. Ìpè fídíò ṣẹ̀ṣẹ̀ bá ti jẹ́ ìpè fídíò, but ìgbà mi, mi ò kí like ẹ̀. Gẹ́gẹ́ bí ó kọ máa, ah, mo kọ máa sọ pé, "Ah, no, no, no." Wọn máa ń pe mi ní ìpè fídíò. Wọ́n pe mi ní, eehnm, ní ó máa kọ ìpè, ó máa ń pe, ó jẹ́ máa ń pe mi, ó jẹ́ máa ń understand. Ìgbà mi tí bá ti wà ní, ní mood tó da, màá sọ pé, "Ah, mo fẹ́ ṣe ìpè fídíò." Ó dẹ́ máa, ó de máa understand. A dẹ́ máa ṣe papọ̀. So bá ṣe máa nṣe, màá nṣe máa ṣe nìyẹn. So màá, mo like ìpè fídíò. Mo like ẹ́ bi. Mo like ẹ́ gan-an ni. Mo like ẹ́ like, mo like ẹ́ gan-an ni. So mo máa ṣe ìpè fídíò dáadáa, dáadáa, dáadáa. Ìpè fídíò jẹ́ ǹkan tó ṣe pàtàkì láàárín àwọn tẹmi àti ọ̀rẹ́ wá àti, um, ẹ̀gbọ́n, um, ẹbi, àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi. Ìpè fídíò wà ǹkan, ó jẹ́ ǹkan tó, tó wà important. So a máa ń ṣe dáadáa. Um, ìpè, ìpè fídíò jẹ́ ń jẹ́ ǹkan tí a máa, a máa ń fi catch up. So a máa ṣe, a máa rọ̀ pé, "Ah, a ṣe léè, a ṣe báyiì, a ṣe báyiì."

Ṣé o máa ń ṣeré? Ha! Bẹ́ẹ̀ ni. Ha! Mo máa ń ṣeré gan ni o. In fact, ìgbà tí mo wà ní kékeré, e jẹ́ kí n fún yín ní ètò. Ìgbà tí mo wà ní kékeré, mummy ma sọ pé, "Máa sáré lọ sí gate, máa lọ ṣeré, ṣeré, ṣeré." Ọ̀ máa maa wá mi pé, "Ibo lo wà? Ibo lo wà? Ibó ni tayo wà? Ibó ni tayo wà?" Màá ti lọ ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo like eré gan. A dẹ̀ máa ń ṣeré gan. A máa ń ṣe, erm, tẹ́n-tẹ́n-tẹ́n-tẹ́n. A máa ń, a máa ń ṣe game, a máa ń lọ ra oúnjẹ, a máa ń ṣe gbogbo oríṣiríṣi nǹkan. So mo-- even up till now, a máa ń, a máa sì máa ń ṣeré. Mo like eré gan. Mo like kà ṣeré. Ó máa ń jẹ́ kí inú mi dùn. Ó máa ń jẹ́ kí ayọ̀ mi kún pé, ah, ah, ah, ọmọ. Mo, mo like eré gan. In fact, mummy mọ̀ pé mo like eré. Daddy mi mọ̀ pé mo like eré. Eh, àwọn ẹ̀gbọ́n mi náà ó mọ̀ pé mo like eré. Pé kí ó tó bá ti jọ̀rọ́ eré, mi ò kí n fi, mi ò kí n fi ṣeré rárá. Mo máa ń ṣeré gan. Mo jẹ like ìgbà tí, tó bá sọ pé kí n, kí n wá ṣeré, ó máa ń jẹ́ kí inú mi dùn pé, ah, wọ́n sọ pé kí n wá ṣeré, ó jẹ́ kí n lọ ṣeré. Ó máa ń jẹ́ kí inú mi dùn dáadáa, dáadáa. Mo dẹ̀ máa lọ sí, máa lọ sí, um, ìrìnàjò. Máa lọ like, tí a bá lọ sí, eh, school nígbà yẹn. Tí a bá fẹ́ padà, tí a bá ń padà wá, wá sílé, a máa, ó ní, wóman kan tó máa ń ta, erm, ẹ̀wà, ẹ̀wà àgọ̀yìn àti iṣu. Ó dẹ̀ ní ibi tó máa ti ń bá bọ, bá bọ. So a máa lọ síbẹ̀, a máa lọ gbà, a máa lọ bá bọ. Tí a bá ti wá bá bọ àtọ̀wẹ́ àti ọ̀rẹ́ mi, mummy máa ti máa ń pe wá, a máa lọ jẹ, a máa lọ fún, sọ fún ọmọ yẹn pé, ah, because mummy wá máa ń sọ̀rọ̀ pẹ̀lú ọmọ yẹn, a máa sọ fún ọmọ yẹn pé kó bá lọ sọ fún ọmọ mummy wá pé, "Ìbẹ̀ yẹn la ti máa ń, ìbẹ̀, ìbẹ̀ la, ibi ọ̀dọ̀ wa láti, ibi tó ti, láti, erm, erm, Ọ̀ṣọ́n." So that mummy wá ò ní ní lo, ò ní ná wa. So woman yẹn náà, ó máa sọ, ó máa bá, bá wá fún wa, mummy wá. A tún máa wá ìje. So a máa lọ ṣeré níbẹ̀ gan-an gan. Òbí ìgbà tí mo, tí mo bá ti dàbà, tí mo ń dàbà, eré yẹn, mo máa ń yí reduce eré mi, mo máa ń reduce eré mi, mo máa ń reduce eré mi so. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe. Ìgbà, erm, ìgbà náà, eh, ìgbà tí mo, erm, graduate, tí mo lọ sí school, tí mo lọ sí school, eh, ó jẹ, ó ní, ó ní boy, boy, boy kan tó wà ní, wọ́n máa sọ pé ká máa kọ orúkọ àwọn tó pariwo ní class. So, wọ́n máa ń kọ orúkọ mi dáadáa. Ah, ìjo ọ̀kan báyìí mọ́ wá, ó wá kọ orúkọ mi. Teacher yẹn wá na mi, ó na mi dáadáa. Mo ní, ah, inú mi ò dùn, mo wá ń ké. Mo sọ pé, ah, mo ní bá boy bọ́ yẹn, mo ní bá sọ̀rọ̀ mọ́, mo ní bá sọ̀rọ̀ mọ́. Ó wá, ìgbà tí ó wá di, eh, tí mo wá lọlé, mo wá sọ fún mummy, mummy ma sọ pé, "Ìgbà, ìgbà tí ìwọ náà, eré, eré ẹ ti pọ̀jù, báwo ni ọ̀ṣẹ́ nína ẹ?" Mo máa sọ pé, "Ah, ṣe, erm, ṣe bí mo sọ fún, mo bẹ boy bọ́ yẹn pé kó máa kọ orúkọ mi, ó dè kọ orúkọ mi." So, for mummy ma sọ pé kí n má sọ bẹ́ẹ̀. Pé ó ti, erm, nìkan kí ó sọ pé kó ṣe ni o, ó dẹ̀ máa ṣe. Pé normal thing ni. So, ìgbà tí mo bá ti máa dé school ní ìjọ́ kejì, mo wá, boy bẹ́ẹ̀ wá bá, bá mi wá bẹ̀mì ń bẹ́ mi. Mo wá, mo ṣa, mo ṣa, mo ṣa forí jù. Mo jẹ, so if, for, nígbà yẹn mo wá ń ṣe, mo kìí ṣe mọ̀ bí tẹ́lẹ̀ torí pé mo kọ, mo sọ pé ó, mi ò kí n, mo ò fi máa jẹ gbá. Mi ò wá, obìnrin dim ni mí, mi ò fi máa ní márk lára mi kí wọ́n máa máa na mi, ah, no, no. Mo máa ń na mi nígbà mí náà tí bá ti ṣeré jù like, mo máa ń ṣeré gan. So mo máa stop ẹ. But ní sì, mo, mo sì like eré o, but ọmọ, mo máa ṣe, ṣeré díẹ̀díẹ̀. Mo kìí, because mo ti dàgbà so, mo, mi ò, mi ò kí ń ṣeré rough. Eh, kí n máa, máa máa fi ara mi polẹ̀polẹ̀. Mo kìí ṣe eré bẹ́ẹ̀ yẹn. Ó, kí n lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi, ká jọ lọ ṣeré papọ̀. Ká jọ lọ ṣe eré, ká jọ lọ, erm, ká lọ sáré, ká lọ ṣe race. Ṣé mo race tí wọ́n ṣe yẹn? A máa ṣe, a máa f-- so ìbá mi, ìbá mi by itself, a máa jọ ṣe betting. So mo, a jọ, mo máa máa ṣe bí bẹ́ẹ̀ yẹn. So mo máa ṣe ẹ́ gan. Mo máa ṣe ẹ́ gan. In fact, mo like eré bí. Till now, daddy mi sì sọ pé, "Ah, ọmọ, ọmọ mi, ìgbà tó máa ń kékeré, ó máa ń ṣe eré gan." Ògo, ó mọ pé mo sì máa ń ṣeré nísinsìnyí. Ó sì máa ń yà wọ́n lẹ́nu pé, "Ah, ta ló fi, ta ló jẹ́ èyí fi eré, eré jọ pọ̀n?"

Báwo ni o ṣe máa ń jí ní òwúrò? Dádi mi máa ń mama nṣe àdúrà láàrọ̀, wón de maa n, won n ma won ma se, won máa n ríngi àgo, ton bá ti wa ringi àgo won tan, ti won bá ti kọlẹ̀kun, mo máa aa jí, mo ti mọ̀ pé time àdúrá ti dé o. Mo wa jí, mo wa so, a ma ma lo, màá kọ́kọ́, maa koko fọnú mi náà, ti bá ti fọnú mi, màá lọ tọ̀, ma koko. Ti bá tò, màá fọnú mi, màá fi e, màá lọ múra àdúrà, màá lọ wọ scarf, because dádi mi sọ pé kí awa ma wọ̀ ṣòkòtò wá sí àdúrà, ma ma ma, ehm but ìgbà mí ṣòkòtò mo máa wá wọ̀ o, ó dẹ́pend lori ṣòkòtò ti bá wọ̀ ṣa. Màá fi ehn scarf, ehn màá fi gèlé, mafi màá wè gèlé máa fi dé ẹ church Màá lọ sí ibi ta ti ń gba àdúrà, a máa ṣe àdúrà, a máa gba àdúrà tan, Ti bá ti wá gba àdúrà tán, màá lọ gbé omi kaná fún dádi mi, màá lọ gbé omi kaná náà ti máa fi wẹ̀, torí pé òtútù máa ń mú láàrọ̀. But mi ò like omi gboná tí máa fi ma fomi gboná wẹ̀ dò pé láti kékeré, momi wa ò fi kọ́ wa, so mo kì í fi mò ki fí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn, wipé kò bá mi lárá mú bẹ́ẹ̀ yẹn, so mo kì í ṣe. But mo maa n mo maa n ṣe omi gbigbona fún dádi mi. Ti bá ti wá ṣe tán, màá lo wá sí yàrá mi, màá lọ, ma wa wa ma wẹ̀, màá maa tún gbogbo inú ilé ṣe. Ti bá ti wá tún gbogbo inú ilé ṣe, màá a maa fọbọ́, ti bá ti fọ bọ́, màá dáná, ti bá ti dáná ti ba ti dana tán, ma wa ma màá wá wa tẹ béẹ̀dì mi, màá mú aṣọ ti máa wọ̀ lọ sí ibi iṣẹ́. Ti bá ti wá mú aṣọ ti máa wọ̀ lọ sí ibi iṣẹ́, màá mú aṣọ mi, màá lọ màá ṣe makeup, maa ojú mi a máa o ma wa rẹwá dáadáa, màá wọ ṣúu ṣùu suu àti mi. Ibi ti mo máa ń tọjú bàtà, ibi ti mo maa n toju bata sí, màá lọ mú bàtà mi, màá gbé oúnjẹ mi náà nínú kúlà ti bá lò tí máa fi jẹun nínú nibi iṣẹ́, màá wa ṣe. Ti bá ti wá ṣe tán, màá lọ sí ibi ta ti ma n tí wọ́n máa ti won maa n fi ìgbálẹ̀ sí, màá lọ fi gbogbo ìgbálẹ̀ tí mo lò, màá lọ fi sí bẹ́ẹ̀, màá wa lọ sí ibi iṣẹ́. Nígbà tí mo bá dé ibi iṣẹ́, makọ́kọ́ gbadúrà naa, máa lọ kí ọ̀gá wa àti ẹntíọ́, a máa lọ kí ara wa, àwọn colleagues wa a máa kí ara wa. Màá bẹ̀rẹ̀ sí máa, ma wa ma ṣiṣẹ́, màá ṣiṣẹ́ ti mo fẹ́ ṣe. Òde tó bá ti wá di àkókó ti mo máa jẹun, màá lọ jẹun. Nigba ti wá jẹun tán, èmi àti ọ̀rẹ́ a mi á bẹ̀rẹ̀ sí soro Ti bá ti wá close ní ibi iṣẹ́, ta ba ti wa kuro, ta ba ti wa close nibi ise, a máa lọ sí ibi ta ti máa ń rú oorún jẹun mú, a máa a maṣe ẹ̀kanna wa, a máa lọ, a ma lo wa se, a maa, a maa lo se ekanna wa ti ẹ̀kanna ese naa a máa lọ ṣe. À de máa lọ ilé, ti bá ti wá dé ilé, màá wa maa wa bo aṣọ mi, màá relax, màá sún náà, màá sún fún wákàtí díẹ̀, boya wakati me, maa sun fun wakati die, so maa. Ti bá ti wá jí, màá lọ se oúnjẹ tí a máa jẹ lálẹ́. Ti bá ti wá jẹ oúnjẹ alẹ́ tán, màá wá, maa wa mú aṣọ ti máa fọ́ lọ́là, màá sún fún alẹ́ and everything. So bí mo ṣe máa ń jí ní òwúrò niyen, ti máa fi ṣe iṣẹ́ ti mo fẹ́ ṣe, tí mo bá ti wá ṣe tán, màá mọ̀ pé "ah, okay o". But dádi mi ló máa ń jí mi ní òwúrò ṣà, má kọlẹ̀ kùn ó. Won de máa jí mi, mó de máa jí awon egbon mi náà pé, àti àwon aburo mi pé, "oya, oya, oya, ẹ̀wá gba àdúrà". Àwọn aburo mi náà, wọ́n máa lọ wẹ̀ fún school, èmi náà máa ṣe nǹkan tí mo fẹ́ ṣe.

Kí ni àwọn ìdojúkọ tó máa ní níbi iṣẹ́ rẹ? Ìdojúkọ tí mo wá rí nígbà tí mo, um, kàwé tán. So, jẹ́ kí n sọ story kan fún yín. So daddy mi wá sọ pé kí n lọ kọ́ṣẹ́ tailor. So nígbà tí mo lọ kọ́ṣẹ́ tailor, kí n tó lọ, daddy mi náà ti sọ pé kí gbẹ́ mi kí ó máa sọ níbẹ̀, ó máa, ó máa ṣe gbogbo ǹkan tó fẹ́ ṣe pé kí n máa kọ̀ ọ́ máa wò wọ́n pé iṣẹ́ tí mo lọ kọ́ ni kí n face, kí n ṣe. So mo sọ pé, mo sọ fún daddy mi pé mo ti gbọ́ pé mi ò ní ṣe, mi ò ní, mi ò ní dojú tí wọ́n, mi ò dẹ́ ní ṣe ǹkan tí kò yẹ kí n ṣe. So nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́, àwọn ọ̀gá mi wà very, very, o, o, ọ́ burú gan. So tí a bá ti, tí bá ti pẹ́ ní, tí bá ti pẹ́ dé, máa sọ pé kí n kúnlẹ̀, kí n kúnlẹ̀ fún bi wákàtí tó pọ̀. Máa sọ pé ọ̀gá mi ẹmá bínú, ẹmá bínú. Ṣùgbọ́n wọn ó nígbà o, wọn ó nígbà fún mi pé náà, pé iṣẹ́ tí mo fẹ́ kọ́ yìí kí n kọ́ dáadáa. And you see. So ó ní àwọn stylist kan báyìí, wọ́n máa, wọ́n máa, wọ́n máa ń ṣe dáadáa fún mi nígbà mi. Nígbà mi, wọ́n kò máa ń bẹ̀rẹ̀ sí ń ṣe, wọ́n máa ń bẹ̀rẹ̀ sí, wọ́n kò máa ń konra nígbà yẹn. But emi ó kí ń ṣe, mo ní kí n, mo ní kí n wá àbí mo ní kí n ṣe ọmọ tí kò gbẹ́kọ̀, mo gbẹ́kọ̀ gan. Àwọn stylist yìí, wọ́n dẹ́, wọ́n máa ń ṣe sákárà gan. Wọ́n máa ń ṣe sákárà torí pé wọ́n ti mọ iṣẹ́ yẹn. Hun wá jẹ́ kí, ó, ó, hun kí ń jẹ́ ká, um, ká, kàwé, ká, ká, kó kí, ó n fẹ́ ká mọ iṣẹ́ yẹn náà. Èmi àti àwọn ọmọ tó máa ń tà jo ń kọ́ṣẹ́ papọ̀, a jẹ́ a máa, a máa máa, a máa máa sọ, sọ ro nípa pé ǹkan tó ń ṣe ó burú gan. A máa, a jẹ́ máa, a ka n máa sọ ro pẹ̀lú ara wa pé kò ṣe ẹjọ́ wọn, kò ṣe ẹjọ́ ara wọn tí wọ́n ń ṣe báyìí fún wa, kò ṣe ẹjọ́ wọn. Ṣé ẹjọ́ wọn wà ni? Kò ṣe ẹjọ́ wọn. So nígbà wọ́n, ọjọ́ kan wà wà, mo wá ń sunkún torí pé ọ̀gá mi gbé iṣẹ́ fún, fún àwọn ẹlòmíràn pé kí wọ́n máa rán torí pé tí ọ bá ti ń rán aṣọ, bẹ́ẹ̀ ni ọmọ ṣe máa mọ ǹkan tó ń ṣe. Laiki bí wọ́n ṣe máa, máa girabu aṣọ tó ń rán. So mo saa notice pé, wọ́n máa, máa fún àwọn ẹlòmíràn láṣọ, wọ́n ní fún mi láṣọ kí n rán. Wọ́n ti, mi ò, mi bo ya wọ́n ti pa mí tó mi ò mọ̀. So ah, mo wá ń sunkún gan níjọ yẹn, mo, mi ò wà happy. Nígbà tí mo wá dé ilé, mo máa lọ sọ fún daddy mi. Daddy mi wáa sọ pé ó máa pe wọ́n láàárọ̀. Mo sọ fún ẹ, ẹ̀gbọ́n mi náà, mo ké gan láàlẹ́ yẹn kí n tó sùn. So àárọ̀ nígbà tí mo wá lọ síbi iṣẹ́, ọ̀gá mi ò tí dẹ̀. So mo wá di, mo, um, wọ́n sì máa mọ̀ pé gbogbo ẹ̀yán ní mi ò le, mi ò le gbajúmọ̀, mo kàn ń wò ó. A pé à, Taiwo kí ló ṣe ẹ́? Kí Taiwo kí ló ṣe ẹ́? Mo ní à, mo ní kò sí kankan o. Nígbà tí ọ̀gá mi wá dé, mo ti ẹ̀ mọ̀, mo kan bẹ̀rẹ̀ sí ń sunkún. Wọ́n wá fún ẹlòmíràn aṣọ agani wọ́n ó fún mi láṣọ. Kò bẹ́ẹ̀ rí, ó wí pé à Taiwo kí ló ṣe ẹ́ le? Ọ̀ya, ọ̀ya wá bá mi sọ̀rọ̀ bá mi so, mo wá sọ fún, mo wá sọ fún wọn ǹkan tó wà lọ́kàn mi pé, bí ǹkan tó wà, ǹkan tó wà lọ́kàn mi ni lélẹ pé wọ́n kí ń fún mi láṣọ, mi ò de like ẹ́. Wọ́n dẹ́ máa ń fún àwọn ẹlòmíràn láṣọ. Ó wá sọ pé ó wá bẹ̀rẹ̀ sí, ó wá bẹ̀rẹ̀ sí ń bẹ ì mi pé a kò rí bẹ́, kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Bai, bai, bai, bai, bai bai ló rí pé kò rí bẹ́ wọ́n wá ní kí n má bínú. Wọ́n dẹ́ sọ fún wọn pé mi ò bínú o, mo kàn ń sọ ni, mo kàn ń ṣàlàyé ǹkan tí mo, tí mo, tí mo feel nípa ǹkan yẹn. Wọ́n wá sọ pé a kì í má bínú, wọ́n ní ṣe mọ́, pé wọ́n máa fún mi láṣọ. So nígbà tí mo wá padà lọ sí shop, wọ́n bẹ̀rẹ̀ sí ń fún mi láṣọ kí n rán. Inú mi wá dùn, ayọ̀ mi wá kún, mo wá bẹ̀rẹ̀ sí ń rán aṣọ dáadáa, dáadáa. Wọ́n máa ń fún mi láṣọ, wọ́n máa ń fún mi láṣọ ní ìjọ́ kejì. Wọ́n máa ń fún mi ní iṣẹ́ áṣọ, mo wá sọ, mo máa ń ṣọ, three pieces. Mo máa ń ṣọ, mo máa ń ṣọ, mo máa ń ṣọ gown, mo máa ń ṣọ ìro àti bùbá. Mo máa ń ṣọ, mo máa ń ṣọ, mo máa ń ṣọ ìro àti bùbá gan. So ǹkan tí mo, ìdojúkọ mi nìyẹn nígbà tí mo.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Ní gbá ti mo lọ sí school, nurse mo kọ́, so mo máa ń ṣe ìdárayá. Tí àwọn client bá ti pè pé, "à, báì báì báì báì báì kọ́ ló ṣe wọ́n," ma de ma máa lọ bá wọn, máa lọ ṣe ètò ìkọ́ti, máa ra, a máa ṣe, máa fún wọn ní drip, a máa lọ ṣe, a máa ṣe practical gan. Mo fi seven-- five years to seven years mo fi ṣe nurse. So mo máa ń ṣe, mo máa ń ṣe ìdárayá fún àwọn ènìyàn. So bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìdárayá. Mo dẹ̀ máa ń ṣe, ẹ́, ètò tí máa-- mo máa ń prescribe ògùn fún tọ́ ma lò. A dẹ̀ fún wọn lábẹ́re, bá ti wá fún wọn lẹ́bere tan, wọ́n máa a ṣún. Tí n bá ti wá ṣún díẹ̀, mo máa wà maa relaxed. So ara wọn dẹ̀ máa wù yá gan. Mo dẹ̀ máa ń gbàdúrà náà pé, "Olúwa o, iṣẹ́ tí mo lo ń ṣe yìí, Olúwa fi ìyè síbẹ̀ kó dẹ̀ jẹ́ kí ara wọn yá dáadáa. Ìwọsan pipé àti ominira ayọ̀. Olúwa bá mi ṣíṣe wọ́n, ṣíṣe mi náà. Fún mi ni ágbára, fún mi okun àtàgbàra mo fi ṣiṣẹ́ yìí." Mo dẹ̀ máa ń ṣe gan, màá ṣe fún àwọn ẹ̀gbọ́n mi, ṣe fún àwọn abúro mi, ṣe fún àwọn ọ̀rẹ́ mi, ṣe fún àwọn client mi. So mo máa ń ṣe ìdárayá fún, fún wọn dáadáa. Mo dẹ̀ máa ń ṣe, àwọn practical. Bá ti ṣe practical tán, màá lọ bá wọn, wọ́n máa bá mi ṣe. Tọ́n bá ti wá ṣe practical tán, èmi àti àwọn colleagues mi, a máa ṣe practical fún, ba ṣe ba se máa ń tọ́jú àwọn ènìyàn, ba ṣe máa ń ṣe ìdárayá, ba ṣe máa-- a máa lọ, a mú lọ, a máa kàwé iyẹn báyìí. A máa lọ ṣe practical. Ó máa fún wa ní, ó máa fún wa ní, ó dẹ̀ máa fi sí, ẹ́, fi wa sínú branch, different branch ta máa ṣe. A dẹ̀ máa lọ ṣe níbẹ̀. Tí wọ́n bá ti wá ṣe níbẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n, àwọn ń gba àti ṣe níbẹ̀ ò. Tí n bá ti wá ṣe, a máa a lo sí, a máa lo sí, lọ sí iwájú, iwájú, iwájú. A kan máa gbàdúrà pé iwájú, iwájú la nlo So Daddy mi detun wa promise pé tí wọ́n bá ti wá ṣe tán, màá lọ sí ilé, àwọn íbibi dà. Màá lọ sí ilé òyìnbó, màá lọ bá wọn ṣe bẹ́ẹ̀. Wọn máa fún mi ní owó, ó dẹ̀ máa, mo dẹ̀ máa wà kárí ayé inu mi máa ń dùn. Mo dẹ̀ ní certificate rẹ̀ náà. So mo sọ fún ẹ pé mò ń kẹ́ṣẹ̀ nurse. So mo ní certificate. So bẹ́ẹ̀ ni mo máa ń mo ṣe ìdárayá. Rárá, mo máa ń ṣe ìdárayá dáadáa. Ẹ ṣe gan tẹ́ fi bẹ́ẹ̀rẹ. Ẹ ṣe gan, ẹ ṣe gidigidigidigan tẹ́ fi bẹ́ẹ̀ yẹ. Mo dùpẹ̀ lowo yín, ẹ ṣe. Ẹ ṣe. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìdárayá. Mo máa ń ṣe ìdárayá. Mo máa ń ṣe ìdárayá. Mo máa ń ṣe ìdárayá. Mo máa ń ṣe ìdárayá dáadáa. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìdárayá. Ṣé mo máa ṣe ìdárayá? Bẹ́ẹ̀ ni mo máa ṣe ìdárayá. Bẹ́ẹ̀ ni mo máa ṣe ìdárayá. Bẹ́ẹ̀ ni mo máa ṣe ìdárayá. Bẹ́ẹ̀ ni mo máa ṣe ìdárayá. Mo máa ṣe ìdárayá fún àwọn ènìyàn. Mo máa ṣe, mo maa se, ìgbà miin o maa wá sílé mi. Ìgbà mìín ma máa lọ sí hospital, ma máa bá wọn ṣe. Ó depẹ̀nd lórí branch tó n fimi fún mi sí, mo máa ń ṣe, máa ṣe ìdárayá fún wọn. So máa ṣe, mo máa ṣe ìdárayá. Mo máa ṣe ìdárayá. Mo máa ṣe ìdárayá. Mo máa ṣe ìdárayá. Mo máa ṣe ìdárayá. Mo máa ṣe ìdárayá. Mo máa ṣe ìdárayá. Mo máa ṣe ìdárayá.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Mo máa ń fi nǹkan tó wà ní àpò owó mi ni owó náà ni. Bí mo bá lọ sí, tí n bá jáde, nǹkan tó máa ń wà ní àpò owó mi ni mo máa fi nǹkan tí mo máa fi tọ́tẹ̀ síbẹ̀, màá fi perfume náà síbẹ̀, màá fi káṣífu mi síbẹ̀ náà. So ǹkan tó máa ń wà níbẹ̀ nìyẹn. Màá dẹ fi owó síbẹ̀. Ǹkan tó máa ń wà ní àpò owó mi nìyẹn. Ìkọ̀ tó máa wà ní àpò owó mi nìyẹn. So ìkọ̀ tó máa wà ní àpò owó mi nìyẹn. So ìkọ̀ tó máa wà ní àpò owó mi nìyẹn. Kíni ǹkan tó máa ń wà ní àpò? Ǹkan tó máa ń wà ní àpò owó mi nìyẹn. Ǹkan, owó ló máa ń wà ní àpò owó mi. Ohun lip gloss, perfume, nǹkan oríṣìíríṣìí ló máa ń wà n bẹ̀. Toothpaste. Mo máa ń fi toothpaste náà tí bá n lọ sí, ilé ẹ̀kọ́, màá lọ, màá fi síbẹ̀. Màá fi ankee náà síbẹ̀. Màá dẹ fi. Ó ní tag, kan tí màá n fi síbẹ̀ náà, màá fi síbẹ̀. So òun ni nǹkan tí mo máa ń ṣe nìyẹn. Nǹkan tí mo máa ń fi sí ilé ìwọ̀n tí mo máa ń fi sí àpò nínú àpò owó mi nìyẹn. But mostly, mo màá n fi owó síbẹ̀. Or so that tí bá ti mo mọ̀ pé tí bá jáde, màá, màá fẹ́ wọ, márwá. Tí bá ti wọ̀ marwa náà, màá fẹ́ wọ ọ̀kadà tí bá ń bọ̀. Tí bá ti wọ ọ̀kadà yẹn, màá, màá, màá lọ jẹun. Níbi tí wọ́n ma ti ń jẹun, màá jẹun. So nǹkan tó máa wà ní àpò owó mi nìyẹn. Owó mi nìyẹn. So, bẹ́ẹ̀ni nǹkan tó máa wà n bẹ̀ ni yẹn. Kíni o máa wà. Kí ni àwọn nǹkan tó máa ń wà nínú àpò owó, owó, owó tó máa ń wà ní àpò owó rẹ? So nǹkan tó máa ń wà ní àpò owó mi nìyẹn. So owó, owó ló máa ń wà ní àpọ̀ owó mi. Owó ló máa ń wà níbẹ̀. So. Ẹ̀ṣẹ́ gan-an tẹ fi bẹ̀erẹ́. Ẹ̀ṣẹ́ gidi gan-an tẹ fi bẹ̀ ẹ́. Ẹ̀ṣẹ́ gan-an ni tẹ fi bẹ̀ ẹ́. Ẹ̀ṣẹ́ gan-an ni ẹ kú ìtọ́jú wa, Jésù mo mo ọ̀rẹ́. Ẹ̀ṣẹ́ gan-an ni ẹ kú ìtọ́jú wa, Jésù mi. Ìgbà mi náà tí bá ń jáde, máa sọ dáddy pé a, ó bá mi fi, kó fún mi lówó kí n bá mi kí n fi sí inú owó àpò, àpò mi. So bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni mo máa ṣe. Ìgbà mi náà, bàbá mi sọ. Ẹ̀gbọ́n mi náà, a fi síbẹ̀ nǹkan tí mo máa ń ṣe, tí màá, e, fi sínú àpò owó mi nìyẹn. Lẹ́yìn biro náà máa ń wà bẹ́ẹ̀, tí màá fi kọ ṣẹ́ tí bá ti dé ibi iṣẹ́. Tí n bá tún wá dé ibi iṣẹ́, màá mú àpò mi, màá mú nǹkan tí mo, mo fi síbẹ̀ àti oríṣìíríṣìí nǹkan. So nǹkan tó máa ń wà ní àpò owó mi, owó mi ni, owó, owó mi nìyẹn. So nǹkan tó máa ń wà níbẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni. Nǹkan tó máa wà nínú owó mi nìyẹn. Owó mi ni. Bẹ́ẹ̀ ni. Nǹkan tó máa ń wà nínú àpò owó mi nìyẹn. Oríṣìíríṣìí nǹkan, oríṣìíríṣìí nǹkan ló máa ń wà níbẹ̀. Mo dẹ̀ máa rò. Oríṣìíríṣìí nǹkan máa ń wà níbẹ̀. Oríṣìíríṣìí gbogbo nǹkan máa ń wà níbẹ̀. Nínú ilé ẹ̀dùn ayọ̀ mi kún. Mason náà ṣe kókó. So bẹ́ẹ̀ ni. Tí n bá lọ sí ibi iṣẹ́ ní everyday, màá ṣẹ́. Bí a jí, màá ṣẹ́. Tí bá de de, màá ṣẹ́, màá fi síbẹ̀. Tí bá ń padà lọ wa sí ibi iṣẹ́, fún mi ibi iṣẹ́ náà, màá fi síbẹ̀, màá fi owó síbẹ̀. So ìkọ̀ tó máa ń wà ní àpò owó mi nìyẹn. Modúpẹ́ o. Ẹ gbìyànjú. Ẹ ṣé.

Ṣé o fẹ́ràn lọ sí etí, etí òkun? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí etí òkun. Mo láìki e etí òkun, so máa, kí ó tó máa rí omi, ah omi máa ń wa, máa ń wa sáyé èmi àti ọ̀rẹ́ mi. Ìgbà tí a wá ń kékeré ni ọ̀dún tó bá máa lọ fún, máa, máa, máa ń máa lọ síbẹ̀ lọ ṣe Easter. A máa jókòó méjì ní orí, ní òri rẹ̀. Lọ já etí òkun, omi ẹ̀ máa ma rush, o máa wa sáré bọ̀, a máa máa sáré náà. Tó omi yẹ̀n bá ń bọ̀ máa, àwa náà máà sáré. So bẹ́ẹ̀ni, mo fẹ́ràn etí òkun. Mo fẹ́, mo fẹ́ràn, mo fẹ́ràn rẹ̀ dáadáa beach. Ìgbà ti daddy mi o, tí daddy mi máa mú mi lọ síbẹ̀. Àwọ́n ẹ̀gbọ́n mi, èmi àti ọ̀rẹ́ wa náà, a máa, a máa ṣètò bá ṣe fẹ́ lọ, a máa lọ síbẹ̀, a máa lọ. A máa lọ bá, gbà ti mo fẹ́ ṣe birthday ọ̀, gbà ti a fẹ́ ṣe Easter, a máa lọ síbẹ̀. So mo fẹ́ràn etí, etí òkun dáadáa. Mo fẹ́ràn rẹ̀ dáadáa, dáadáa. Mo fẹ́ràn rẹ̀ gan ni. Èmi àti ìbejì mi náà a fẹ́ràn rẹ̀. Ìyá fẹ́ lọ sí etí òkun, fẹ́ lọ sí etí òkun. But nígbà tí mo lọ ń gbé, nǹkan tí màá ń wọ̀ dáa, ọlọ́run, ọlọ́run tóbi lọ́ba wọ̀, tóbi lọ́ba gan ni. Ọlọ́run tóbi lọ́ba. So, mo fẹ́ràn etí òkun dáadáa, dáadáa. Mo dẹ̀ máa, mo máa ṣe, máa ṣe gan. So mo fẹ́ràn rẹ̀ dáadáa, dáadáa. Ẹṣe tẹfi béèrè, ẹ ṣe gan tẹfi béèrè. So mo fẹ́ràn etí òkun, láti máa lọ síbẹ̀. Mo máa lọ síbẹ̀. In fact, mo máa lọ síbẹ̀ dáadáa. Ìgbà náà, ìgbà kan báyìí, a lọ síbẹ̀, a máa, a máa, a máa ṣètò bonfire náà. So a máa wọ́n wá jó, a máa jó, a máa wọ aṣọ wa, a máa ya picture. Ẹ̀mi, èmi àti family mi a máa ya picture, oríṣiríṣi picture níbẹ̀. Tí omi ẹ̀ bá ti wá báyìí a máa má sárẹ́. A máa ṣárẹ́, a dẹ̀ máa rẹ́rìn-ín, a dẹ̀ máa má rẹ́rìn-ín, a máa rẹ́rìn-ín gan tí a bá lọ síbẹ̀. Aloot ti, a máa rí òkúta náà, a máa rí òkúta oríṣiríṣi. Fine o, òkúta tó rẹwà gan, a, a máa n ri wọn ni bẹ dáadáa. So a máa ya picture, a máa jẹun, a máa ra oríṣiríṣi méjì méjì, a máa ra mílì, a máa ra ọtí gbogbo ẹ́ tí a bá lọ, tí a bá lọ náà. Ódọ̀pù, but ah because íbẹ̀yẹn ò jìna, ò jìn gan sí ilé wa. So ódọ̀pù máa n wà, but a máa sáà dé bẹẹ ṣà, a máa ra ǹkan oríṣiríṣi áti máa dáná kí a tó lọ. A máa dáná, a máa kó mineral gbogbo ẹ̀. Mineral, biscuit ta máa jẹ, ehm ọtí block máa fi síbẹ̀. Ma fi, ẹ máa jẹ jollof rice ata díndín, a máa kó dání tí a bá lọ. Turkey, chicken a máa, a máa kó dání ta bá lọ. So máa jẹ, a máa lọ sí etí òkun dáadáa. Especially ìgbà tí àwa ń kékeré. Kí màámi to ku, kí, kí màámi tó kú sẹ́f, a máa lọ síbẹ̀. So a máa lọ etí òkun dáadáa. Màá ya picture èmi àti family, a, èmi àti ọ̀rẹ́ mi náà máa lọ. A máa ya picture, a máa wá post ẹ́. Wọn yóò sọ, "Eléyìí lọ sí etí òkun, eléyìí lọ sí etí òkun." So bẹ́ẹ̀ni a máa lọ sí etí òkun dáadáa, dáadáa. So ẹṣẹ gan tẹfi bí. Ẹṣẹ́ gan ni. Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun. Mo fẹ́ràn rẹ̀ dáadáa, dáadáa. Daddy mi fẹ́ràn rẹ̀, mọ́ọ́mi fẹ́ràn rẹ̀, ẹ̀gbọ́n mi fẹ́ràn rẹ̀, àbúrò mi fẹ́ràn rẹ̀, àwọn ọ̀rẹ́ mi náà fẹ́ràn rẹ̀. Àwọn tí a bá lọ síbi iṣẹ́ náà, àwọn tí a máa ń ṣiṣẹ́ níbi papọ̀, a fẹ́ràn rẹ̀ gan. A ní pé a, a fẹ́ràn láti máa lọ sí etí òkun dáadáa, dáadáa, dáadáa. A fẹ́ràn láti máa lọ síbẹ̀ dáadáa, dáadáa. So ẹṣẹ́ gan tẹ́ fi béèrè. A fẹ́ràn láti máa lọ síbẹ̀ ṣá. Bẹ́ẹ̀ ni, a fẹ́ràn láti máa lọ sí etí òkun.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá témi mo fẹ́ran jù ó, mi o tiẹ kí lọ sí bí mo kì í fi bẹ lọsí yàrá àwọn ẹlòmíì. Mo fẹ́ran yàrá mi, mo fẹ́ran privacy mi. Yàrá mi ní oríṣiríṣi, mo ní bed, mo ní chair, mo ní aṣọ orísíríṣi tí bá fẹ́ wọ ṣò màá ma sọ, mó ní bag, mo ní jewelries, mo ní gbogbo nǹkan ní ìyàrá mí. Mo ní ìwé náà tí maa n ká mbẹ̀ so yàrá mi ni mo fẹ́ran jù nínú mi. Yàrà mi ni mọ fẹ́ran jù ninú mi, yàrà mi ni mò fẹ́ran jú ninú mi. Yàrà mi a máa ṣe girls room, boys room á máa ṣe śo yara wa la fẹ́ran jú láti máa ṣe, yára wa ni mo fẹ́ran jù. Yàrà mi ni mo fẹ́ran jù, mo fẹ́ran iyàra mi jù. Iyàrà mi ni mo fẹ́ran ju, iyàrà mi ni mo fẹ́ran ju, iyàrà mi ni mo fẹ́ran ju, iyàrà mi ni mo fẹ́ran ju. Iyàrà mi ni mo fẹ́ran ju, iyàrà mi ni mo fẹ́ran ju, iyàrà mi ni mo fẹ́ran ju, iyàrà mi ò fẹ́ran jù but wontunma wontunma daddy mi kán màa n sope màa n só pẹ aa lyàrà yii ni o kan maa dúro sì yara yi ni oní wasi-- oní jade mó ní ah daddy ma worry mo feran yara mi So mó maa n shh mo like yàrà mi gán so yàrà mi ni mò fèrán jú làtí níbó ninu gbogbo yàrà ti ni ninu ilè wà-- iyàrà mi mò fèrán jú mò fèrán iyàrà mi gan mò fèrán iyàrà mi gaan iyàrà mi ni mò fèrán jú iyàrà mi mò fèrán jú iyàrà mi mò fèrán jú iyàrà mi mò fèrán jú iyàrà mi mò fèrán jú iyàrà mi mò fèarán jú iyàrà mi ni mò fèrán jú iyàrà mi ni mò fèrán jú iyàrà mi ni mò fèrán jú iyàrà mi ni mò fèrán jú iyàrà mi ni mò fèrán jú iyàrà mi ni mò fèrán jú iyàrà mi mò fèrán jú in fact ti egbon mi ba de-- egbon mi-- awon aburo mi ba de-- maaso pe "ma lo sii, kan wa sinu yara mi, kin ma losi yara won" tori pe mo like yara mi, mo maa maa sofun won pe ki won wa sinu yara mi, gbogbo awon egbon mi naa aburo mi bawa ki mi yara mii mo so pe ki won wa si nu iyàrà mi won wa bami n be, mo maa maa sope e maa wa ba mi, so yara mi, yara mi mo feran ju ninu gbogbo yara to wa ni ile wa. Yara mi mo feran ju iyarami yara mi ni mo feran ju lati masun mafuresumbai iyaramumarosun maka Baibul maka bibeli mi made sun mode ni made bo ara ara mi bati we tan moni yara baluwe ninu yarami so malo we ti n bati we ma ti wa she tan maa wa mawa sun So beeni mo se maa n se, so yara mi ni mo feran ju So yara mi ni mo feran ju lati maa se nkan, so yara mi ni mo feran ju ninu gbogbo yara yen yara mi ni mo feran ju, yara mi ni mo feran ju, yara wo ni ninu ile re ni o feran ju? Yara mi ni mo feran ju. Ti n ba tie ti ni alejo, alejo maa n wa sinu yara mi naa maa so fun won kan wa sinu yara mi ki won rii bii yara mi se wa yara e-- yara e fine, yara e fine, maa ni ese gan an, so yara mi ni mo feran ju ninu gbogbo yara ile yara temi ni mo feran ju ninu gbogbo yara to wa ninu ile wa-- yara ni.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? No, rárá mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Mo máa ń ṣe oúnjẹ fún wọn. Tí n bá ti ṣe oúnjẹ fún wọn, wọ́n á ṣe ẹ̀wà ìbejì fún wọn. Torí pè é ẹ̀wà ìbejì, ẹ ìbejì nìyí. Mo máa ṣe fún wọn, màá lọ fún wọn ní a máa ń ní àti àwọn ẹ̀gbọ́n mi a máa wọ aṣọ, àá wá fún wọn. A jẹ máa fi owó síbẹ̀, máa fún wọn. So mi ò kí ń bọ á wọn, mi ò kí ń jẹ́ wọn pẹ̀lú wọn. But tí a bá ti dé lé a máa ń jẹun ọ̀sán. Mo láì kí máa jẹun ọ̀sán náà, mo màá jẹun ọ̀sán. So bẹ́ẹ̀ ni mo ṣéé máa ń ṣe. Mo kí ń jẹun pẹ̀lú oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Bọ́ mo máa ń ṣe oúnjẹ fún wọn, oúnjẹ oríṣiríṣi. Máa ṣe ẹ̀wà ìbejì fún wọn. Máa ṣe àkàrà fún wọn. Máa dín àkàrà fún wọn. Máa dín mọ́, máa ṣe moi moi fún wọn. Máa ṣe ìrẹsì pẹ̀lú ọbẹ̀. Máa ṣe, máa ṣe ẹwà, ẹwà àgọ̀yìn pẹ̀lú iṣu. Máa ṣe iṣu àti ẹyin. Máa ṣe, è, ẹ̀ dodo àti ẹyin. Mo máa ń ṣe àmàlà àti ewédú. Màá sọ fún wọn pé màá máa gbà lórí iná. Ma máa, mo máa ń gbóná gan. Mo máa ń ṣe spaghetti náà fún wọn. Mo máa ń ṣe ọbẹ̀. Mo máa ń ṣe ọbẹ̀ oríṣiríṣi fún wọn ṣá. Tí n bá ṣe tán, máa mọ̀ pé a mo tí ṣe tán fún wọn. Máa ṣe ọbẹ̀ oríṣiríṣi fún wọn dáadáa. Oríṣiríṣi ọbẹ̀, ẹ̀fọ́, ewédú, àmàlà, ẹ́, gbẹ̀gìrì, ẹwà, ẹwà àgọ̀yìn. Máa ṣe ẹwà àgọ̀yìn àti iṣu. Àkàrà náà mo máa ń dín fún wọn. Bá ti wá ṣe àkàrà mi, máa kọkọ fi, máa kọkọ fọ ẹwà yẹn iná. Tí wọ́n bá ti wá fọ ẹwà yẹn iná, màá wá, màá wá lọ́ọ́ lọ̀. Tí wọ́n bá ti wá lòó, màá, màá lọ̀, màá fi ẹja si, màá fi magí si, màá fi ẹyin si. No, màá fi milk síi. Tí wọ́n bá ti wá fi milk síi, màá din. Máa jẹ́ pé owó yẹn pọ̀. Ẹyẹ yẹn máa ti gbóná, màá fi, màá fi sí inú rẹ̀, màá fi sí inú, màá fi sí inú. Tí wọ́n bá ti wá jiná, màá lọ pe fún àwọn oníbàárà pé kí wọn gbá o. Wọ́n dẹ̀ máa ń lòpọ̀lọ́wọ́ gan. Wọ́n dẹ̀ máa ń ṣe, màmá mí tíkufì, máa ń ṣe iró ọtí wọn. Wọ́n máa dín àkà, a máa lọ pe fún àwọn oníbàárà. Tí wọn bá ṣe, máa ṣe, e, ẹ̀ṣẹ̀ gan-an tó fi gbé. Ṣé máa ṣe, máa, máa ṣe oríṣiríṣi oúnjẹ fún wọn ṣá. Wọ́n dẹ̀ máa pín owó náà fún wọn. Wọ́n máa pín owó fún wọn. Ṣo bá ṣe, máa n ṣe nìyẹn. So níbà mi ò kí ń jẹun ọ̀sán pẹ̀lú oníbàárà. Mi ò tíì jẹun ọ̀sán pẹ̀lú wọn. Mi ò tíì jẹun ọ̀sán pẹ̀lú wọn. Oníbàárà bá, mi ò tíì jẹun ọ̀sán pẹ̀lú wọn. But mo máa ń rán pé oúnjẹ fún wọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀. Ìgbà mí bá ṣe bẹ́ẹ̀ dé mi pé ẹ̀mà, ẹ̀wà ìbejì, màá lọ kó fún wọn. Bá ti jẹun ọ̀sán, màá ti ṣe tán. Bí mo ṣe máa ṣe ẹwà yẹn ni, màá kókó bọ́ẹli rẹ. Màá ti lọ, màá ti ṣe ẹwà mi kó, kó kí, màá ti yọ gbogbo idọ̀ tí tó wà nínú ẹwà yẹn. So màá lọ ra ata gbígbẹ. Ata gbígbẹ màá n lò fún ata yẹn. Màá lò ra púpọ̀. Màá, màá lọ̀. Bá ti wá ọ̀, màá jẹ́ kó jiná dáadáá, dáadáá, dáadáá. Bá ti wá jiná dáadáa, ẹwà yẹn, a ti máa dá a sí inú gbígbóná yẹn. A máa jẹ́ kó, kó ó dáadáa. So bá ṣe máa ṣe ẹwà ìbejì wa ni, màá lọ ra abọ́ ta máa fi pín fún wọn àti naillọ̀n. Màá fi pín fún wọn. Tí wọ́n bá, màá lọ, ṣé wọ́n máa lọ pín fún àwọn oní mọ́tò. Màá fi pín fún àwọn oníbàárà. So ìgbà mí a kì í ṣe, ìgbà mí a máa ṣe. But bá mi mú, mú àwọn yẹn máa ń ṣe, a máa ń gbà, a máa ń ṣe ẹwà ìbejì gan. Tí wọ́n bá ti kúrú fún wa, a ṣì máa ń ṣe ṣá fún àwọn oníbàárà.

Ṣé o ti lọ sí Agori? Agori, bẹ́ẹ̀ ni mo ti lọ sí Agori. Nigbati mò ń wá kékere, mọ̀mí mi sọ pé a tí lọ síbè. Gámàmí náà sọpé mò ti lọ sì, àti tòrẹ máa gbé wa lọsíbè. So, mo ti lọ sí Agori. Báti wá lọsí Àgọ bá Agori, mo ti lọ sí Agori. Mo ti lọ sí Agori, bẹ́ẹ̀ ni mo ti lọ sí Agori. Mo ti lọ sí Agori, mó ti lọ sí gbọnátì tí mò ń wá kékeré. Grandma mi ma n gbè wa lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni a ti, mummy mí ti lọ ṣíbè, daddy mi ti lọ ṣíbè, ẹ̀gbọ́n mi ti lọ ṣíbè, ọmọ-ọnrin rẹ náà ti lọ ṣíbè. Fúnra mí ni mo má ń lọṣi, a ti lọ ṣí Àgọ́ rí, so mo ti lọ ṣí Àgọ́ rí. Bẹ́ẹni, mò ti lọ ṣí Àgọ́ rí. Bẹ́ẹ́ní, mò ti lọ ṣí Àgọ́ rí. Bẹ́ẹ́ní, mò ti lọ ṣí Agori. Bẹ́ẹ́ní, mò ti lọ ṣí Agori. Inú mí dẹ́ máa ń dùn tí bàá ń lọ ṣíbè. So, bẹ́ẹ́ní mò ti lọ ṣí Àgọ́ rí. Ẹ sé gan-an, ebé. Ẹ kú ìtọ́ ju wá. Jesu mo mọ ore. Inu mi dun. Ayọ mi kun. Mo ṣe oriire oo Ẹlẹda mi. Mo se oriire oo. Oluwa ose. Jesu ó ṣe, èmi mímọ́ ó ṣe. Olúwa ó ṣe. Jesu ó ṣe. Ẹ̀mí mímọ́ ó ṣe. Olúwa ó ṣe. Jesu ó ṣe. Ẹ̀mí mímọ́ ó se. Beeni, mo ti lọsí Àgọ́ rí. Olúwa ó ṣe. Jésù ó ṣeun. Ẹ̀mí mímọ́ ó ṣe. Ó ṣe. Béèni mo ti lọ sí Àgọ́ rí. Béèni mo ti lọ sí Agodi. Béèni mo ti lọ sí Agodi. Béèni mo ti lọ sí Agodi. Béèni mo ti lọ sí Agodi. Béèni mo ti lọ sí Agodi. Béèni mo ti lọ sí Agodi. Béèni mo ti lọ sí Agodi. Béèni mo ti lọ sí Agodi. Béèni mo ti lọ sí Agodi. Béèni mo ti lọ sí Agodi. Béèni mo ti lọ sí Agodi. Nígbà tí a ń kékeré, a má n lọ sí àgọ́. So grandma mi de máa n sọro nipa «ẹ dáadáa nigba ta bá lọ síbẹ̀, “Tiba á ti lọ sí agodi?” Nigba ta wa ni kekere, mó ti lòri máa rànṣẹ́ dídílẹ̀. Mama ń sọ wa pe bayi bayi bayi ni o, bayi bayi lo se ri. Má sọro nípa so bé eniyen ti lọ sí Agodi. Ati lo si be ri. Èṣé! A ti lọ ṣibẹ ri. Agori, Agori ti lo ṣí bẹ́rí. Bẹ́ẹ̀ ni a ti lọ só Agori ati lo ṣí Agori. A lọ si Agori. Bẹ́ẹ̀ni a ti lọ só Agori. A ti lọ só Agodi. A ti lóri pelú gràndmá mi pẹ̀lú awon ègbón mi, pẹ̀lụ́ abúlò mi, pẹ̀lú ọ̀rẹ́ mi, pẹ̀lú mọómi mi pẹ̀lú dàdí mi. Ati lọ só ibẹ̀ ri. Èse gan tẹ fi bere. Ese gan tẹ fi bere. Esse gan tẹ fi bere. Ese gan tẹ fi bere. Bẹ́ẹ̀ni a ti lọ só Agodi ri. Se beeni mo ti lo si ago ri. Béèni mo ti lọ só Agori. Béèni mo ti lọ só Agodi. Béèni mo ti lọ só Agodi. Béèni mo ti lọ só Agodi. Béèni mo ti lọ só Agodi. Béèni mo ti lọ só Agodi. Béèni mo ti.

Ṣé o ti ṣiṣẹ́, ṣe o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Hmmm. Hmmm, mi ò rantí but mo mọ pé mo ti ṣe ri, but ko, mi o ti ṣe púpọ̀ iṣẹ́ ọ̀fẹ́ ri o, bọ̀ mò máa mi ò kí ń ṣe iṣẹ́ ọ̀fẹ́, màá gbo ran tin bá ti n ṣiṣẹ́ màá gbowó mi. Tailor ni mo máa ń ṣe so tí n bá ti ṣe è máa gbowo mi but, éyì, eni tí mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún ní àwọn family mi sometimes mi o ní gbà owo fún wọn máa kan ba won ransò. So mi ò kìn ṣe iṣẹ́ ọ̀fẹ́. Jẹ mí o wa, mi ò like iṣẹ́ ọ̀fẹ́. A, tí o bá ṣe iṣẹ́ ọ̀fẹ́ báwo ni o se fe bá, o fé rí owó gbá ní isẹ tó n ṣe, ko possible, so ko da ki eyan maa ṣe iṣẹ́ ọ̀fẹ́, kò dá kí eyan maa ṣe iṣẹ́ ọ̀fẹ́ rararara. Ise ofe o dà toripe o lewu,, like kọ́ni, kòní gain. Wón le ma ma, won ma ma ri e fin, wón ma ma ri eniyen fin, so mi ò kín advice awon eniyan kan sise ofe toripe ko da. Won ma ma yin àwon ènìyàn, won ma ma yin eyin ẹ fi yen so kò dà. But igba mi mó máa sè emm igbà mí mi ò kín sé, mi ò kín sé rara kin ma pa rọ fun yin. Mo kín se toripe a bawo ni maa se se ise ofe bawo ni. But ise ofe ti mo ma se ni akingba inú ilé mi kí n si se inu ile. Ise ofe naa ni yen so. Bati gba ehm eh sitinu, ma gba ibiti atin joko maa lọ gba batiwa gba ma lọ f'obo tinba ti f'obotan maase gbogo abo yen toyeko waa ma se. Ma lo dana tinbati danatan. Maa ese. Maaa tun yara mi se. Ise ofe ni mio kin gba o fun so ise ofe ni. Ma se ise ofe. Ise ofe niyen. Máa fo ibaluwe mi, maa fo eyin mi, maa we so ise ofe yen naani so beeni bo ise ofe ni ta mio ki se ise ofe nii lati suwanso bayi. Mo gbowo mi kun ki ise ofe fun eyan-fun eyan. Ma tie koko gbowo mi kan. Kin to se toripe awon elomi tio bati se fun won bayi won ni fe san owo yen egan tori won tima pe o ti se. Bo ti won ba tima pe o ti se oo won ma fun ee lowo owo yen ni ma maa gba right way ni o ma se fi se business. So ise ofe o da ki eyan ma se ise ofe ko da be eniyen onite siwaju won kan ma ma rinfin won ma ma gba ni ko da ki eyan ma se ise ofe. Emi o kin se ise ofe olorun oni rogun ki ma se ise ofe mio tie ni rogun ki ma se ise ofe lorukọ Jesu Kristi. Lorukọ Jesu Kristi mio ni rogun ki ma se ise ofe lorukọ Jesu Kristi. Mio ni rogun ki ma se ise ofe lorukọ Jesu Kristi. Mo ni ogun ki ma se ise ofe lowukọ Jesu Kristi. Mo ni ogun ki ma se ise ofe lowukọ Jesu Kristi. Mo ni ogun ki ma se ise ofe lowukọ Jesu Kristi. Mo ni ogun ki ma se ise ofe lowukọ Jesu Kristi. Mo ni ogun ki ma se ise ofe lowukọ Jesu Kristi. Mio ni rogun ki ma se ise ofe lorukọ Jesu Kristi. Mio ni se ise ofe. Mio ni se ise ofe lorukọ Jesu Kristi. Mio ni se ise ofe lorukọ Jesu mi. Awon to tipẹ nu ogun won fo owo ji mi wonma fi ola won jin mi oma oma oma re won ma fe ran mi olorun ni ogun didimufowo fihan wonma fe owo jinmi lorukọ Jesu Kristi. Mio ni se ise ofe lorukọ Jesu. Mio ni se ise ofe lorukọ Jesu. Mio ni se ise ofe lorukọ Jesu. Mio ni se ise ofe lorukọ Jesu. Mio ni se ise ofe lorukọ Jesu. So mio kin se ise ofe. Mio se ise ofe ri o. Isẹ ofe ti ma se ni ise inu ile ile ti mo n gbe maa foboo maa gbale bu mio kin se mo.